Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́. Mo fẹ́ràn láti máa gbọ́ orin ìṣílètí, orin ìfẹ́, orin ìmúlọ́kànlé, orin ìgbàgbọ́. Páápàá jùlọ tí mo bá wà nínú ìṣòro tàbí tí ọkàn mi bá poró, pàápàá jùlọ tí n bá wà nínú ìṣòro tàbí tí ọkàn mi bá pororo mo fẹ́ràn láti máa gbọ́ orin ìmúlọ́kànlé àti orin ìgbàgbọ́ pé gbogbo rẹ̀ yóò ṣì dára. Léyi tí mo mọ̀ pẹ̀lú, pẹ̀lú dájú pé ní ọjọ́ kan, yóò dára. Pẹ̀lú ìgbàgbọ́ àti ìrètí nínú ọkàn mi, yóò dára. Torí náà nǹkan, níwọ̀n ìgbà tí mo bá ti ń gburo tàbí tí mo bá ti ń gbọ́ àwọn orin yìí ní ọ̀pọ̀lọpọ̀ àti ní ọ̀pọ̀ ìgbà, òun ló máa ń mú ìgbàgbọ́ mi le. Èyí sì máa ń ran ìgbàgbọ́ mi lọ́wọ́ láti máa gbọ́ orin tí ó múni lọ́kàn lé àti orin tó jẹ́ orin ìgbàgbọ́ àti orin ìdínilọ́kànlé. Àwọn orin yìí máa ń ṣi mi níyè ó sì máa ń jẹ́ kí n mọ̀ pé kò sí ohun kan kan tí mo ti là kọjá ní ayé yìí tí àwọn ẹlòmíràn kò la irú rẹ̀ kọjá. Torí náà ńkọ́ orin ìmúlọ́kànlé, orin ìgbàgbọ́, òun ni orin tí mo máa ń fẹ́ láti gbọ́. Ni ọ̀pọ̀ ìgbà tí ọkàn mi bá ṣàfẹ́rì àwọn olólùfẹ́ mi, mo máa ní-ní ìfẹ́ sí láti gbọ́ orin ìfẹ́ èyí tí ó máa ń mú mi rán tí wọn, láti mọ ibi tí wọ́n wà àti láti fi ìfẹ́ mi hàn sí wọn àti láti jẹ́ kí wọ́n mọ bí ìfẹ́ wọn ṣe ṣe pàtàkì tó ṣe ṣe iyebíye tó ní òokàn àyà mí. Nítorí náà ńkọ́ àwọn orin wọ̀nyí jẹ́ orin àṣàyàn tí mo máa ń mú, tí mo sì máa ń fẹ́ràn láti gbọ́. Ní ìgbà tí mo bá wà ní èmi nìkan, tí mo dá wà pẹ̀lú ẹlẹ́dàá mi tí ó sì jẹ́ wípé èmi àti ẹlẹ́dàá mi nìkan ni àjọ ń sọ̀rọ̀, tí mo dá wà pẹ̀lú ẹlẹ́dàá mi tí ó sì jẹ́ wípé èmi àti ẹlẹ́dàá mi ni àjọ ń sọ̀rọ̀, àwọn orin yìí ni ó máa ń fi ìgbàgbọ́ àti ìmúlọ́kànlé fún mi. Mo fẹ́ràn, mo fẹ́ràn orin ní ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n orin ìfẹ́ àti orin ìgbàgbọ́, orin ìmúlọ́kànlé òun ni mo fẹ́ràn láti máa gbọ́. Àwọn orin yìí jẹ́ orin tó jẹ́ wípé wọ́n máa ń ran ni lọ́wọ́ ní ìgbàkúgbà, ní oòrékoòré ni wọ́n máa ń ran ni lọ́wọ́. Wọ́n sì máa ń mú ìgbàgbọ́ mi le o. Hhn. Mo rántí ní ọjọ́ kan tí mo wà nínú ìporuru ọkàn tí mo sì wà nínú ìbànújẹ́ ọkàn. Orin "A dára" òun ni orin tí mo gbọ́ ní ọjọ́ náà. A dára, a ṣá ì dára, kò ní sá ì má dára fún mi. Níwọ̀n ìgbà tí mo wà láyé tí mo sì wà ní ààyè, a dára, kò ní sá ì má dára fún mi. Orin yìí jẹ́ orin kan tí ó máa ń fún mi ní ìgboyà tí ó sì máa ń fún mi ní ìtẹ̀síwájú nínú ìrìnàjò ayé mi pé níwọ̀n ìgbà tí mo wà láyé tí ẹ̀mí mi sì wà, ìrètí ń bẹ. Nítorí náà ńkọ́ orin yìí jẹ́ ọ̀kan nínú àwọn ohun tí mo fẹ́ràn jùlọ, a dára. Bẹ́ẹ̀ sì ni orin kan tí ó sọ wípé "Ohun tó lọ́run mí sọ ni pé mi ò ní tọrọ jẹ". Orin yìí náà jẹ́ orin kan tó máa ń fún mi ní ìgboyà nígbà tí ọkàn mi bá poruru, tì ọkàn mi bá bàjẹ́ tí kò sí ẹnikẹ́ni tí mo fẹ́ bá sọ̀rọ̀. Orin yìí máa ń wá sí ọkàn mi pé ohun tọlọ́run sọ ni pé n ò ní tọrọ jẹ. Orin yìí jẹ́ orin bíi orin ẹ̀bẹ àdúrà. Bẹ́ẹ̀ sì ló jẹ́ orin ìmúlọ́kànlé. Torí náà ńkọ́ mo fẹ́ràn orin yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó sì máa ń mú mi ní àradà ó sì máa ń ru ìgbàgbọ́ mi sókè níwọ̀n ìgbà tí mo bá ń kọ àwọn orin ìgbàgbọ́ àti orin ìmúlọ́kànlé. Èyí ni ó máa ń jẹ́ kí n mọ̀ wípé kò sí ohun tí ó níbẹ̀rẹ̀ tí kò kín ní òpin láyé. Torí náà ńkọ́ mo ní ìfẹ́ sí àwọn orin oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n orin ìgbàgbọ́, orin ìfẹ́ àti ìmúlọ́kànlé ni àwọn orin tí mo ní ìfẹ́ láti máa kọ jú ní gbogbo ìgbà. Mo dáhùn ìbéèrè yín gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Orin ìmúlọ́kànlé jẹ́ orin kan tí mi kò le fi ṣeré rárára. Bẹ́ẹ̀ ni orin ìgbàgbọ́ jẹ́ orin kan tí mi kò tí ẹ lè-- mi ò le fi ṣeré nígbàkúgbà torí pé àwọn orin yìí ni ó máa ń mú ìdùnnú àti ayọ̀ bá ọkàn mi. Àwọn orin yìí ni ó máa ń rán mi lọ́wọ́ tí wọ́n sì máa ń fi ìgbẹ́kẹ̀lé mi sí ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn orin yìí ni ó.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ torí wípé àwọn àkóye iṣẹ́ àti àkójọpọ̀ iṣẹ́ mi ni ó kún sí inú àwọn fáìlì mi. N kò kí ń fi sílẹ̀ pé bóyá kí ọwọ́ ẹnikẹ́ni kí ó tẹ́ torí àkójọpọ̀ iṣẹ́ mi ni. Ó sì jẹ́ ǹkan tí mo, mo, ó jẹ́ ǹkan tí, tí mo máa ń tọ́jú dáradára. Ó sì jẹ́ ǹkan tí mo kà kún ní ọ̀pọ̀lọpọ̀ torí náà mi kò kí ń fi fáìlì mi tafàlà tàbí kí n fi sílẹ̀ sí àrọ́wọ́tó ẹnikẹ́ni. Ó jẹ́ ǹkan tí ó wà ní ìpamọ́ tí ó kan àyà mí. Mo máa ń pa àlẹ̀ rẹ̀ mọ́ dáradára. Mo sì máa ń ṣe ìtọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. N kò tí è kí ń fi fáìlì mi sílẹ̀ fún ẹnikẹ́ni láti lò ní ìlò rádaràda tàbí láti fọwọ́ kan tí ó yẹpẹrẹ tàbí tí ó mú àbùkù bá fáìlì mi tàbí kí fáìlì mi kan tí ẹ máa tafàlà káàkiri lẹ́lẹ̀. Hunhùn, mo máa ń ṣe ìtọ́jú rẹ̀ dáradára. Mo sì máa ń pa á mọ́ dáradára. Mi kò kí ń gbà kí wọ́n yọ wẹ́lẹ̀wẹ́lẹ̀ tàbí kí nǹkan kó tiẹ̀ mú láìjẹ́ wípé ó wá láti ọwọ́ mi. Mo máa ń pa á mọ́ dáradára. Torí náà ǹkan, mi kò tí è kí ń fi àyè gba ìdọ iwà ìdọ̀tí sí orí fáìlì mi. N kò sì kí ń fi àyè gba kí ẹnikẹ́ni kí ó máa ṣí Mi kò kí ń gbà kí ẹnikẹ́ni kó máa ṣí fáìlì mi wò tàbí kí wọ́n tiẹ̀ máa tọpinpin fáìlì mi torí iṣẹ́ tí mo ṣe pẹ̀lú ọpọlọ mi, òògùn mi àti, ee àti, àti èrò inú mi, òun ni mo fi ṣe àkójọpọ̀ rẹ̀. Nítorí náà ǹkọ, yóò jẹ́ ohun ìbànújẹ́ àbí ohun ìtìjú fún mi láti rí í pé bóyá fáìlì mi jẹ́ ǹkan tí ó kan tara kákàkiri ilẹ̀ tàbí tí ó kan jẹ́ ǹkan yẹpẹrẹ káàkiri ilẹ̀lẹ̀. Ṣùgbọ́n èmi o, mo máa ń palẹ̀ rẹ̀ mọ́. Mo sì máa ń tọ́jú rẹ̀. Mo máa ń ṣètọ́jú rẹ̀ dáradára torí wípé kínni, o òun ni àkójọpọ̀ iṣẹ́ mi tí mo máa ń ṣe ní gbogbo ìgbà. Òun ni, òun ni ohun èlò fún iṣẹ́ mi tí ó sì máa ń ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ mi gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Torí náà ǹkọ, fáìlì mi jẹ́ ǹkan gbòógì nínú ohun èlò iṣẹ́ mi tí n kò kí ń fi ń ṣe eré rárá, tí mo sì máa ń palẹ̀ rẹ̀ mọ́, tí mo máa ń tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Fáìlì mi ò ń ṣe ǹkan ìṣeré fún ẹnikẹ́ni tàbí ohun kan tí àkàn fi ẹnu tẹ̀mbẹ́lú tàbí tí àkàn mú tí à ń jó káàkiri. Rárá o, mo máa ń palẹ̀ fáìlì mi mọ́ dáradára. Mo sì máa ń ṣe ìtọ́, bó ti tọ́, ìtọ́jú bó ti tọ́ àti bó ti yẹ sí orí fáìlì mi. Fáìlì mi jẹ́ fáìlì kan tí ó jẹ́ wípé mi kò kí ń fi ń ṣe eré o ní gbogbo ìgbà sì ni mo máa ń tọ́jú rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá rí fáìlì mi, a máa ń ṣe bóyá mo ṣẹ̀ṣẹ̀ rà àbí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣí fáìlì mi, iṣẹ́ mi ni torí wípé kínni ìtọ́jú tí ó péye, tí ó yanran tí, òun ni mo máa ń fún un. N kò tí, n kò tí è kí ń fọ́ káàkiri sí orí tábìlì tàbí kí ń fọ́ káàkiri sí ilẹ̀lẹ̀. Rárá, mo máa ń ṣe ìtọ́jú fáìlì mi. Mo sì máa ń tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́, bí ó ti yẹ. Mo máa ń fẹ́ láti jẹ́ wípé kí fáìlì mi kí ó wà ní bí mo ṣe tòó sí torí wípé ó jẹ́ ǹkan tí ó máa ń fún mi ní inú dídùn àti orí, orí, orí ṣíṣe ya. Ǹkan tí ó máa ń fún mi ní inú dídùn àti orí ṣíṣe ya nígbà tí mo bá ń ṣe fáìlì mi tí mo bá ń ṣe àkójọpọ̀ rẹ̀. Mi kò kì í sábà jẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kan ìwé mi àbí fáìlì mi ní ẹni bóyá káǹ tí è ń fi ọwọ́ kan tàbí kí wọ́n dàrú tàbí kí wọ́n máa bá mi, kí wọ́n máa bá mi tó ní ọ̀nà tí ó tẹ́mi lọ́rùn. Fúnra lára mi ni mo máa ń to fáìlì mi. Fúnra lára mi ni mo sì máa ń ṣe ìpamọ́ rẹ̀ torí pé ẹni tí ó mọ àti di olùnàgo ni ó mọ àti lọ rẹ̀. Rárá o, mo máa ń palẹ̀ fáìlì mi mọ́ dáradára. Mo sì máa ń ṣe ìtọ́, bó ti tọ́, ìtọ́jú bó ti tọ́ àti bó ti yẹ sí orí fáìlì mi. Fáìlì mi jẹ́ fáìlì kan tí ó jẹ́ wípé mi kò kí ń fi ń ṣe eré o ní gbogbo ìgbà sì ni mo máa ń tọ́jú rẹ̀. Torí náà ǹkan, èmi ni mo mọ bí mo ṣe pa fáìlì mi mọ́. Èmi náà sì ni.